Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí a ti mọ̀ nílẹ̀ Yorùbá pé "ku'ṣẹ́ o ni mọ oríṣẹ́ wu, ni mu oríṣẹ́ yá", ọmọ tí ó bá ṣìṣẹ́, tó bá wu ìwà kóríyá, o di dandan kí ẹ̀yàn fún un ní èlé owó tàbí àfikún. Mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ṣe iṣẹ́ kóríyá fún mi.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Iṣẹ́ tí mo bá se tó jẹ́ isẹ́ òòjọ́ ni, yóò sọ ìgbà tí màá rí ìsun àti ìgbà tí màá jí. A rí àwọn ọjọ́ tojẹ pé aago méjìlá òru, aago kan òru, ṣùgbọ́n è tò dájú nbẹ ní pé mo mọ ń rí dájú wípé mo sun orun wákàtí márùn-ún lójúmọ́.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun á? Bí i a bí ẹ̀kan lọ́dún méjì àbí ẹ̀kan lọ́dún mẹ́ta. Mi i dédé ra ẹ̀rọ ayárabíàṣá tuntun tí ò bá ní dì. Gẹ́gẹ́ bí yoruba ṣe máa n sọ pé tí kò bá ní idì, obìnrin ò kí ń jẹ́ kó mọlu. Tí ẹ̀rọ ayárabíàṣá yìí tí mo ní tẹ́lẹ̀ tí ò bá dà mí láàmú àbí kò kọṣẹ́lẹ̀, òun tó tún le fi mú mi ní ti ronú wípé mo fẹ́ ra ẹ̀rọ ayárabíàṣá tuntun ni tí mo bá tú rí èyí tí ó tún jẹ́, èyí tí ó tún jẹ́ wípé ó tún, ó tún lóhùn, ó tún lóhùn rìn tí ìpile rẹ tún da ju èyí tí mò ń, èyí tí mò ń lò tẹ́lẹ̀ lọ ni ó lè mú mi ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Lá láì jẹ́ bẹ́ẹ̀, o máa ń tó bi ẹ̀kan lọ́dún méjì sí mẹ́ta.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? A! N yun dá lórí ǹkan tí mo bá fẹ́ sọ o, tí mo bá fẹ́ sọ ǹkan tí mo mọ̀ pé mi n fẹ́ kí ètí kejì sí ètí kẹta ó gbọ́, màá sì rọra ṣẹ kí n lè máa rọra yẹ bá kúrò láàrín ibi táwọn ènìyàn wà. Ṣùgbọ́n lá láì jẹ bẹ́ẹ̀, a! Bo p'ógún, wa gbé ọgbọ́n èmi ó sọ̀rọ̀ níwájú wọn. Nígbà tí ì sọ̀rọ̀ àbòsí ni mo fẹ́ sọ, tí n sì sọ̀rọ̀ mọ́là kejì lẹ́yìn. So tí o bá ń ṣẹ pé ọ̀rọ̀ mọ́ jẹ àgbọ́ o, kò sọ̀rọ̀ témi ò ní gbé tí n lè sọ níwájú àwọn ènìyàn. Nítorí ìdí èyí, èmi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Ṣé ojú rẹ dára? Yékéyéké ìdíì mi dára. Kò sí nǹkan kan tóṣe mí lójú. Bẹ́ẹ̀ sì ni kò sí nǹkan kan tóse mí ní gbogbo àgọ́ ara. Ojú mi dára, ó mọ́lẹ̀ ó sì rínà kedere. Kò sí nǹkan tí mi ò le rí, kò sí nǹkan tí ǹ le kà yálà èyí tó súnmọ́ mi àbí èyí tó jìnnà sí mi. Kedere báyìí ni ojúù mi mọ́lẹ̀. Iǹ lápólò ojú mi ò sì sẹpin. Bẹ́ẹ̀ lo ojú mi ò sì máa wa mi.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a kọ́re tó sì gbẹ́kọ̀ọ́? A kọ wá wípé tí a bá ti fẹ́ kí ẹni tó jù wá lọ, tapọnletapọnle, tọ̀yàyà tọ̀yàyà. Bẹ́ẹ̀ ni tí mo bá fẹ́ kí àwọn tó jù mi lọ yálà, àwọn tó tó bi mi lọ mọ ni. A bàwọn tó jù mi lọ, màá fi ìdọ́ba lẹ̀, màá fi kí wọn, màá sì kí wọn tapọnle tapọnle, màá kí wọn tọ̀yàyà tọ̀yàyà, màá kí wọn tàyẹ̀sì tàyẹ̀sì. Bẹ́ẹ̀ ni a sì máa ń kí, bẹ́ẹ̀ ni a sì máa ń kí yan ní ilẹ̀ Yorùbá.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Àh! Ẹ̀mí jẹ́ èèyàn kan tó máa ń ronú jinlẹ̀, tó máa ń ronú lọ́pọ̀lọpọ̀. Torí ìdí èyí, èrò tuntun a máa wá síi lọ́kàn. Tí mo bá ti ronú jinlẹ̀ bóyá lórí nǹkan tí mo fẹ́ ṣe ni, àbí lórí nǹkan tí mò ń ṣe lọ́wọ́, àbí lórí nǹkan tó ti ṣẹlẹ̀. Tí mo bá ti wà ró ó, tí mo rò ó síwájú, tí mo rò ó sẹ́yìn. Ibẹ̀ náà ni tí màá ro àwọn èrò tuntun mí pé ókay Pé ta bá ní pé nǹkan báyìí báyìí báyìí báyìí ni yóò ṣẹlẹ̀, tí kò bá ṣẹlẹ̀, ì-- nǹkan wo ni màá ṣe? Tí a bà wa sọ wípé nǹkan báyìí ni yóò ṣẹlẹ̀, t'obá ṣẹlẹ̀, kíni nǹkan tí màá tún ṣe? Oríṣiríṣi èrò ló máà ń, ló máa ń wá tó jẹ́ èrò tuntun.

Irú etígbọ̀ wò ni o máa n lò? Kò ṣe tí gbọ́ ti emi ò lò, àtọ̀tún àti osi gbogbo ẹ láfi ń gbọ́rọ̀. Adupẹ lọ́wọ́ eléè dúa pèèé, mo pé péré péré, gbogbo ẹ̀yà ara mi náà sì pé péré péré. Etígbọ̀ mi, àtọ̀tún àti osi gbogbo ẹná ló pé péré péré tó sì ń gbọ́rọ kederè.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? A le sọ wípé ọ̀pọ̀lọpọ̀ gbà ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́ nítorí wípé iṣẹ́ tí mò ń ṣe ò jọ má kí ń má wo ojú àwòrán ní gbogbo ìgbà. Yálà lórí ẹ̀rọ mọ́hun ma àwòrán mi tàbí ẹ̀rọ ayárabíàṣá tàbí ẹ̀rọ ìléwọ́ tó wà lọ́wọ́ mi gbogbo ìgbà, òun ni mo máa ń wo ojú àwòrán láti fi ṣe iṣẹ́ tí mo bá ń ṣe àbí láti fi bá ojúlùmọ̀, àtọ̀rẹ àti ẹbí àti ará mi sọ̀rọ̀. Ìgbà mìíràn tí kò bá sì jẹ́ iṣẹ́ ni mò ń ṣe, mo lè máa wo àwòrán náà àbí kí ń máa wo eré ìdárayá lórí ẹ̀rọ mọ́hun màwòrán mi àbí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àbí lórí ẹ̀rọ ayárabíàṣá mi. Ó túnmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ gbà ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Gẹ́gẹ́ bí a ti mọ wípé ayé ti dẹ̀rọ̀ báyìí, gbogbo ǹkan bai órí ayélujára. Àwọn oníbàárà máa ń kàn sí mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Yálà, latori ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mi ni àbí láti ara àtẹ̀jísẹ́, ìfìwéránsẹ́ oníbàárà sì máa ń pè mí. Àwọn tó jẹ́ ọ̀rẹ́ àtojúlùmọ́ tó sì mọ̀ pé irú isẹ́ báyìí náà ni à ń se tí wọ́n fẹ́ bá wa dòwò pọ̀, àwọn náà a máa kàn sí wa. Àwọn tó mọ ibi tá ń gbé, wọ́n mọ ń wà wá wálé. Tójá àwọn oníbàárà tí wọn o kànlẹ̀ kún le wá bá mi n lé, táa sì jọ dòwò pọ̀, tá jọ ṣòwò, tá jọ jèrè. Àwọn mì á sì máa kàn sí wa latori ayélujára. Àwọn mì á máa pè wá lórí fóònù lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí àwọn eleebò ń pè ní fóònù. Àwọn mì á sì máa kàn sí wa ní orí ìfọ̀rọ̀ránṣẹ́. Àwọn mì á máa fà ìtẹ̀jísẹ́ ránṣẹ́. Oríṣiríṣi ọ̀nà ni àwọn oníbàárà máa ń gbà láti fi kàn sí wa. Tó túmọ̀ sí pé oríṣiríṣi ọ̀nà ni a ti máa ń gbọ́ ìró àwọn oníbàárà wa.

Ṣé o máa ń ṣe ìdárayá? Aah máa mọ dárayá pọ̀. Má ṣe ìdárayá o. Yálà níbí eré ìdárayá ni àbí ká ṣe fàájì, ká gbádùn ara ẹni. Má mọ ṣe ìdárayá pọ̀. Ara àwọn eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí jù lọ náà ni àwọn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ká mọ wẹ̀ lódò, ká mọ wẹ̀ lódò àbí ká lọ má ṣe fàájì ní ilé fàájì. Èmi ẹ̀ lọ ilè ijó, ìyẹn sì í fowó gbolóṣo. Fàájì tèmi ò dé bá, ìyẹn sì í fàfa kùfa. Ṣùgbọ́n ká jẹun tó dá sínú ara wa, ká mú tó dá, ká wo nǹkan tó dá, ká tó wá gbé, ká tó wá gbé ọmọ tó dá, ká ṣe dáadáa. Ṣùgbọ́n àwọn ọ̀nà tí èmi fi máa ń gba ṣe eré ìdárayá tí mo fi máa ń gba ṣe fàájì tèmi nu o. Ẹ bá ń wa ẹja ọ̀bọkún, pẹ̀lu edé àti oun mímu ẹlẹ́rìndòdò tó, tó tutù dáadáa, tó tutù dọ́kàn. Ṣùgbọ́n àwọn ọ̀nà tí èmi máa ń gba ṣe fàájì tèmi ni o. Ìyẹn fàgbó, ìyẹn sì í fàfa kùfa. Bo bá jẹ́ eré ìdárayá ni, ká gba bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, àbí ká lọ wẹ̀ lódò, kòjú bẹ́ẹ̀ lọ. Ìn lọ lè ijó, ìn lọ lè aṣẹ́wó. Kí n sọ pé gbogbo eleyìí ò dáa o. Ṣùgbọ́n ọ̀nà tí olúkálùkù máa ń gba ṣe ìdárayá ó yàtọ̀. Ọ̀nà ti tìtè mi ni mo kà á lẹ́hun. A máa mọ ṣe eré ìdárayá, má ṣe mọ́n ṣe fàájì. Bo bá sì jẹ eré ìdárayá olórí ìbùsùn náà tọ̀. Mo ń gbìyànjú.

Ọjọ́ wo, àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo nífẹ̀ẹ́ sí jù nínú ọjọ́ ni àkókò ìrọ̀lẹ́ máṣálẹ̀ málẹ́. Tojẹ pé gbogbo ìgbà náà ni ojú ọjọ́ yóò ti, yóò ti tutù, tí gbogbo rẹ̀ ó ti sìmẹ́dọ̀, tí gbogbo ibi kí ibi ó, tí yóò mọ́lẹ̀ kedere. Kò ní sí pé óorun arán ju kan wà. Kò ní sí pé ó tutù. Afẹ́fẹ́ tó ń fẹ́, yóò mọ̀ fẹ́, yóò mọ̀ fẹ́ lẹ́ńlẹ̀ bó ṣe yẹ kó fẹ́. Gbogbo ara ó ṣi ṣè kìnì, gbogbo ara ó ṣi tutù. Àsìkò yìí gan-an ni èèyàn lè ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Yálà o fẹ́ ṣe fàájì níta ilé rẹ ni o. O fẹ́ bùnká yà ni o. Àsìkò àwọn oní fàájì ni.

Orin wo ni o fẹ́ràn jù? A! Kò sí orin kan tí èmi yàn láàyò o. Orin tó bá ṣà ti dùn, tó ṣe jó sí, tó sì mu làákàyi àti ọgbọ́n, ó mu ọ̀pọ̀lọpọ̀ dání. Orin tí èèyàn lè rẹ́kọ̀ọ́kọ̀ọ́ nbẹ̀. Kì í bá ṣe àwọn orin takasufe tó bá ṣà tí mu opolọ dání, tí èèyàn rọ́ gbọ́n ko nbẹ̀, tó sì dùn, tó ṣe mí lèǹgbẹ́lẹ̀ǹgbẹ́ sì, tó sì ṣe ṣe fà jí. Bí i ru àwọn orin tí èèyàn ó mọ gbọ́ pẹ̀lú ìfẹ́ tó fi ń bu nká ara, bóyá elẹ́rìn-dòdò ni o. Bóyá omi ni o. Bóyá ọ́tí ni o. To sì gbé fèé ń dání, to ò rọ̀rá ń ṣẹ́ sórí, rọ̀rá ń ṣẹ́ mu díẹ̀díẹ̀, tó sì ń mí lègbèlegbè, tó ń gbọ́ orin náà, tó ń jó, tó sì ń kọ ọ́ pẹ̀lú ẹ̀. Irú àwọn orin tí èmi fẹ́ràn jù nu.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Mo máa ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ tí mo bá ń ṣe nǹkan tí mo sì fẹ́ kí gbogbo ọ̀kan wà bí nǹkan náà tí mo ń ṣe. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń gbọ́ orin láti orí ẹ̀rọ ìbára enisọ̀rọ̀ mi tí màá sì fi orin sí orin tí mo bá nífẹ̀ẹ́ sí jù lọ tí màá mọ gbó tí màá fi máa ṣe nǹkan tí mò ń ṣe. Irú nǹkan bẹ́ẹ̀ o máa ń jẹ́ kí iṣẹ́ tí mò ń ṣe kó tètè ya torí bẹ́ẹ̀ ni màá pa gbogbo ọ̀kan si. Sugbọ́n tí mi bá gbọ́ orin ní àtọri ẹ̀rọ ìbára enisọ̀rọ̀ mi, èmi fúnra mi a máa kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ tí màá mọ kọ. O lè jẹ́ orin àwọn òní Fuji, orin èyí tò bá ṣáà tí bó sí mi lẹ́nu, òun ni mo máa ń kọ n gbà náà.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá ijókò ni o. Torí pé yàrá ijókò ibẹ̀ ni mo ní àga mi sí tí mo ṣè ní ẹ̀rọ mọ́ùmáwòrán àti ohun àwọn ẹ̀rọ amóòngbin, amóòngbingbin ìpè tí mo ní nínú ilé. Tí mo bá fẹ́ wo ìran àbi tí mo fẹ́ wo oun ko oun ní orí ẹ̀rọ mọ́ùmáwòrán mi, ibi tí màá jókòó sí tí màá ti mọ̀ wo náà ni. Mo bá sì fẹ́ jẹun, ibẹ̀ náà ni. Mo ṣi lága tí ó ṣe naa ra tó ṣe no ẹ̀yìn, ibẹ̀ náà ni ti naa ra tí ń ti no ẹ̀yìn. Tí mo bá ṣè lò ǹkan tàbí èkejì tí mo fẹ́ kà ní ìwé, ibẹ̀ náà ni màá ti máa kà. Torí ìdí èyí, yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá ìjókòó.

Báwo ló ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́. Ah! Bimo ṣe máa ń bá wọn ṣiṣẹ́. Kò sí, gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ṣáájú, ìfẹ́ làfi máa ń bá ara wa lò. Ìfẹ́ làfi máa ń bá ara wa lò. Olùkálù ṣí máa ń rí dájú wípé ohun ṣe iṣẹ́, ohun bó tító àti bó ṣe yẹ. Àsìkò ṣẹ́, a ṣi ṣẹ. Àsìkò eré, a ṣẹ̀ eré. Àsìkò fàájì àti àsìkò gbádùn, a ṣe fàájì, a ṣi gbádùn ara wa. Ṣùgbọ́n àti èmi o, àtàwọn ẹlẹgbẹ́ mi níbi iṣẹ́ o, kò sí ẹnìkankan tí mo sọ̀lẹ̀. A sì níìfẹ́ ara wa. Tí ikan ò bá wà, ẹni kejì yóò dípò fún un láti fi bá a ṣe iṣẹ́ títí ti e ìmú ọmọ tìyá là mú gbogbo wa. Kódà tẹ bá rí wáǹtà, ẹ lè rò wípé iṣẹ́ lásán ló dá wa pọ̀. Tọmọ tìya lè e pè wa.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Ní kẹ́lẹ́ tí mo bá ti dámọ̀ran pé mo fẹ́ ṣe ìrìnàjò, tí mo sì ti mọ̀ ọjọ́ tí ń ó rìn ìrìnàjò náà àti ibi tí mo ń rìn ìrìnàjò lọ, màá ṣe ìpalẹ̀mọ́ àwọn ohun ìwọ̀ tí ń ó wọ̀ ní ibi tí mo fẹ́ ṣe ìrìnàjò lọ, àwọn èlò tí màá lò níbẹ̀ àti ìwọ̀nba owó tí mo mọ̀ pé màá lẹ́tọ́ sí. Yálà owó mọ́tò ni o, yálà owó ìgbáfẹ́ ni o àbí owó ibi tí màá sùn sí o, láti fi jẹ́ kí ìrìnàjò náà kó gunrégé, kí ìrìnàjò náà kó má mẹ́ hẹ, kó sì má ní kọnu kọ́họ́ nínú. Yorùbá bọ wọ́n ní, "àtòkèrè ni olójújíjìn tí máa ń mu ẹ̀kún sùn." Ní kété tí mo bá ti níran pé mo fẹ́ ṣe ìrìnàjò, àtìgbà náà ni màá ti máa ṣe ìpalẹ̀mọ́ tó tọ́ àti èyi tò yẹ́.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán lọ́pọ̀lọpọ̀. Agaga tí mo bá dé ibi tuntun tí mo rí ohun mèremère, ohun màle gbagbe, àbí tí mo bá dé ibi tí mi ò dé rí tí mo sì rí pé agbègbè bẹ́ rẹ́wà púpọ̀, tí mo sì rò pé à, ó yẹ kí n ya àwòrán ibi báyìí láti fi máa ṣe ohun ìrántí pé nígbà báyìí, lọ́jọ́ báyìí èmi náà ti dé ibi báyìí àbí lákòókò báyìí mo ṣe nǹkan báyìí, mo wo nǹkan báyìí, mo jẹ nǹkan báyìí. Nítorí ìdí èyí, mo fẹ́ràn láti máa fi ẹrọ ìbáraẹnisọ̀rọ̀ mi, mo fẹ́ràn rẹ̀ láti máa fi ya àwòrán àbí ohun ìya àwòrán láti fi, mo fẹ́ràn láti máa ya àwòrán lọ́pọ̀lọpọ̀ láti fi máa ṣe ìrántí àwọn ààyè kọ̀ọ̀kan àbí ohun kan mèremère tí mo ṣe. Yálà oúnjẹ ni pé a mọjú oúnjẹ kan tí mo ri á oúnjẹ ìgbure àbí pé yóò tọ́jọ́ me lo kan kí n tú tó jẹ oúnjẹ, irú oúnjẹ báyìí. Nítorí ìdí èyí, ì ń ya àwòrán rẹ̀ láti fi lè máa ṣe ìrántí pé à lọ́jọ́ báyìí mo jẹ nǹkan báyìí, lọ́jọ́ báyìí mo lọ ibi báyìí, lọ́jọ́ báyìí mo ṣe nǹkan báyìí láti fi mọ̀ ní ìrántí ìgbà àwọn nǹkan tí mo ti ṣe kọjá.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé àwọn òfin tó rọ̀mọ́ òfin ojú òpópónà. Yálà ni òfin tó de eré sísá fún ọkọ̀ ni tàbí òfin tó de ẹni tí ń rin ẹsẹ̀ ní ojú òpópónà, mo máa ń tẹ̀lé òfin. Ara àwọn òfin náà sì ni, má ṣe ni o fẹ́ fo ojú òpópónà má ro sè, má ṣi se rìn ní ojú títì, má ṣe wú ìwà aìbíkítà. Gbogbo òfin yìí ni mo máa ń tẹ̀lé. Má ṣe wàwàkuwa, má ṣe mu otí tí o bá ń wakọ̀. Gbogbo àwọn òfin wọ̀nyí ni mo máa ń tẹ̀lé. Má ṣe sáré, mo máa ń tẹ̀lé gbogbo òfin yìí. Ní ìdáhùn sí ìbéèrè náà, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀

Ṣé o má ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ni mo má ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Yálà láti fi ohùn ránṣẹ́ ni àbí láti ṣẹ́ láti gba ohùn sílẹ̀, àbí láti gbọ́ ohùn èyi tí a ti gbà sílẹ̀ lórí rẹ̀. Oríṣìíríṣìí ọ̀nà ni mo má ń gbà lo ẹ̀rọ ìrànwọ́ ohùn.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Bẹ́ẹ̀ni mo máa ń jẹun nínú ọkọ̀, ṣùgbọ́n àkókò tí mo bá fẹ́ jẹun, màá rí dájú wípé kì í ṣe àkókò tí mò ń wa ọkọ̀. Tí mo bá fẹ́ jẹun nínú ọkọ̀, màá rí wípé mo dúró sí abala ibìkan tí mo ṣi ripé, ibi tí mo dúró sì yóò, ó ṣe dáadáa, kò sì ní ìpalára kankan tí ó ṣe. Ìgbà náà ni mo lè dúró tí mà á sì jẹun. Tí mo bá sì ti jẹun tán nínú ọkọ̀ náà, màá tún bẹ̀rẹ̀ ìrìnàjò láti máa wa ọkọ̀ náà lọ.

Ṣé o jẹ́ ènìyàn tó má n ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, àgàgà ǹkan tí ó bá ti jẹ́ mọ́ wípé mo wà lára àwọn olùṣàkóso àbí alágbékalẹ̀ ǹkan náà, màá rí i dájú wípé mo se ètò ǹkan náà tó lọ ní ìrọ́wọ́rọ̀sẹ̀ tí ó sì pẹ̀sẹ̀ jári. Nítorí pé èmi ò fẹ́ kí ẹ̀yàn ṣe ǹkan fún mi kó wá kùnà, kí n wá mọ́ dára mi lẹ́bi pé ìbá mọ̀ kí n ti ṣe fúnra mi. Nítorí ìdí èyí, mo máa ń mu lọ́kùnkúndùn láti rí i dájú wípé mo ṣe ètò ǹkan kí ǹkan tí mo bá dáwọ́lé yálà èmi nìkan ni o, tàbí èmi àtàwọn akẹgbẹ́ mi. Màá sá à rí i dájú wípé mo wà lára àwọn tó ṣe ètò ǹkan náà láti má jẹ́ kí irú ètò irú ǹkan tí a fẹ́ ṣe náà láti má jẹ́ kó mẹ́ẹ́ ẹ.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ, à? Àwọn oun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ gẹ́gẹ́ bí olùkọ́ ìgbàlódé, àwọn oun èlò tó ṣe pàtàkì ni ẹ̀rọ ayárabíàṣá tí à ń lò, pátákó ìkọ́ ǹkan sí, pátákó ìkọ́ ǹkan sí, ẹ̀fọn tàbí gígé tí a fi ń kọ ǹkan àti àwọn oun è, oun ìkẹ́kọ̀ọ́ tí a fi ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ìwé àti gbogbo ǹkan tí a ń lò láti fi lè kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́

Irú kọ̀mpútà wò ní o ní? À, ge, ẹ̀rọ ayárabíàṣá tí èmi ní ó jẹ́ èyí tí wọ́n máa ń pè ni ẹ̀rọ kọ̀mpútà alágbèéká alágbèéká tí a mọ̀ sí laptop. Irú ẹ̀rọ kọ̀mpútà tí èmi nínú èyí tí kọ̀mpútà tí ó jẹ́ alágbèéká ẹ̀rọ ayárabíàṣá alágbèéká tí àwọn ilé iṣẹ́ Dell tí wọ́n ṣe, òun ni ẹ̀rọ kọ̀mpútà tí èmi ní tí mò ń lò.

Nígbà wo ni o kẹ́yìn ní àlà burúkú? Àh hùn àlà burúkú bíbò Ọlọ́run sọ ní nbẹ̀. Mi i sábà lálà, èmi ò sábà lálà debi pé wà lá là burúkú nítorí pé èmi a mo s'áduà kí n tó sùn. Lẹ́kọ̀ọ́kan tàlà bá wá fẹ́ wá tí mo bá ṣe jí mo máa ń ṣe àdúà láti fi rẹ́ ibi tó bá wà níbẹ̀ padà àti láti fi tọrọ oore tó wà níbẹ̀. Tùn, ṣùgbọ́n nígbòyún ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi ò lá là debi pé wà lá là burúkú.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Lẹ́yìn ìgbà tí èmi àti oníbàárà tí a bá ti sọ̀rọ̀ tí a sì ti fi ẹnu kọ̀ lórí ohun ti ọrọ̀ ajé tí a fẹ́ bá ara wa ṣe, ibi tí a ó ti pàdé, èmi náà máa ṣe ìgbáradì ní ọ̀dọ̀ ara ti tètè mi lórí kí ni ohùn tí mo lè bá pàdé láti ẹnu oníbàárà mi, kí ni èsì tó tọ́ àti èsì tó yẹ tí màá fún, ọ̀nà wo ni mo lè gbà mú orí oníbàárà mi wù tí ó fi jẹ́ pé lẹ́yìn ìgbà tí a bá ṣe ètò ọrọ̀ ajé náà tán, yóò tún padà wá. Kò ní jẹ́ wí pé, ẹ̀ẹ̀kan náà ni á jọ sọ̀rọ̀ ajé. Gbogbo oríṣìíríṣìí ǹkan yìí ni èmi náà ti máa ń gbáradì sílẹ̀ kí ó tó di wípé é mi àti oníbàárà mi á pàdé ní ibi tí a bá fẹnukò sí láti pé ká pàdé.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Tọ, kó tó di pé màá yan alábàáṣiṣẹ́pọ̀, màá ti wo irú ẹni tí mo fẹ́ bá dá iṣẹ́ pọ̀. Màá ti wo ìṣọwọ́ sọ̀rọ̀ sí i, ìṣọwọ́ wúwa sí i, àti ìṣọwọ́ ṣiṣẹ́ sí i. Tí mo bá ti rí wípé tọ́ irú ìwà bí ẹni bẹ́ẹ̀ àti tèmi o jọ fẹ́ bá ara wa mu, àbí tí mo rí wípé ẹni báyìí ẹni bẹ́ẹ̀ jẹ́ akíkanjú tí i fi iṣẹ́ falẹ̀, tí mo sì rí wípé ìbáṣepọ̀ èmi àti ẹ̀ yóò mú eṣò gidi wá, irú ẹni bẹ́ẹ̀ ni mo máa ń yàn láàyò láti fi bá ṣiṣẹ́ pọ̀. Sugbọn tí mo bá ti rí wípé ìbáṣepọ̀ èmi àti èèyàn kan, mo rí pé ah yóò mọ mú iṣẹ́ falẹ̀ àbí yóò mú kí iṣẹ́ mẹ́ẹ̀ẹ̀ mi o ní yàn irú ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Oríṣiríṣi ọ-- oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà láti fi kojú àwọn ìṣòro ní iṣẹ́. Iṣẹ́ tí mo bá rí pé ó ń ko mi lọ́kànṣó ke àbí tó ń fún mi ní wàhálà, mà á fi tó àwọn tí o mọ̀ wípé mo bá wọn lẹ́nu iṣẹ́ tó dàgbà jù mí lọ tó sì ní òye jù mí lọ níbi iṣẹ́ náà. Mà á fi irú 'ṣẹ́bẹ̀ lọ wọ́n láti fi gbọ́ òye tí wọ́n nípa rẹ̀, láti fi ṣàlàyé bí máa ṣe ṣe tí ó fi di ṣíṣe. Torí ẹ idi é yìí, mi ètìjú gbogbo èèyàn ni mo máa ń bá ṣẹ̀ nítorí pé mo mọ̀ pé ọjọ́ ń bọ̀ tí mà á jàǹfà ní ohun kan tàbí èkejì láti ara, láti ara rẹ. Bẹ́ẹ̀ ni ìwọ náà yóò sì jàǹfà ní ohun kan tàbí èkejì láti ara tèmi na.

Irú bàtà wo ni o máa ń wọ? Awon bàtà alákọ̀wé ni o, bàtà alákọ̀wé ni o, bàtà alákọ̀wé ni mo máa ń wọ. Ṣùgbọ́n tí ó bá ti di ọjọ́ Jímọ̀ tí a mọ̀ sí ọjọ́ ẹtì tí a--- máa ń wọ, tí a mo ń múra ní títí àsá wá, màá máa wọ bàtà sálúbàtà láti jẹ́ kí atẹ́gùn ò fẹ́ sinmi lẹ́sẹ̀ àti láti jẹ́ kí ẹsẹ̀ mi ó gba ìtúsílẹ̀ àti àlàáfíà. Ṣùgbọ́n láìsí èyí, bàtà ibi isẹ́, bàtà eebò, bàtà tí a máa ń pè ní bàtà shoe, ẹhẹń, ọ̀un ni o wọ́pọ̀ tí mo máa ń wọ ní gbogbo ìgbà.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? N kò tóbi jù, bẹ́ẹ̀ sì ni kò kéré jù. Ni orí tábìlì náà, oríṣiríṣi ìwé ni ó wà ń bẹ. Bẹ́ẹ̀ sì ni, orí tábìlì náà ni mo gbé ẹ̀rọ ayárabíàṣá alágbéká mi tàbí tí a tún lè pè ní ẹ̀rọ ayárabíàṣá alápámọ́ ọ̀wọ́ mi. Orí ibẹ̀ náà ni, orí tábìlì náà ni mo gbé è sí. Kò sí rẹpẹtẹ lórí tábìlì mi.

Ṣé o máa ń mu àwọn ohun mímu purotẹ́ẹ̀nì? Bẹ́ẹ̀ni o, á máa ń mu àwọn ohun mímu purotẹ́ẹ̀nì, àwọn ohun mímu tí ó kún fún èròjà purotẹ́ẹ̀nì bíi mílìkì inú agolo ni o, inú ike ni o, oríṣìíríṣìí. Ẹlẹ́rìndòdò tí wọ́n fi mílìkì ṣe, ẹlẹ́rìndòdò tólẹ́yìn inú, oríṣìíríṣìí ni ohun mímu tí ó ní ó kún fún èròjà purotẹ́ẹ̀nì tí mo máa ń mu.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ni ilé kejì àbí ní ojú fèrèsé. Mo máa ń fi sí ilé kejì nígbà tí mo bá mọ̀ pé ibi tí mò ń lọ kò jìnà àbí tí mo mọ̀ wípé ẹlòmíì lé sá jù mi dé ilé tí yóò sì nílò kọ́kọ́rọ́. So, irú ẹni bẹ́ẹ̀ yóò lọ gba kọ́kọ́rọ́ náà ní ọwọ́ àra eni tí ń gbé ilé kejì. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ìrìn-àjò olọ́jọ́ pípẹ́ ni mo fẹ́ rìn, mo máa ń fi kọ́kọ́rọ́ náà sí ojú fèrèsé.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì. Nígbà tí mi o ba r'ẹ́ni bá ṣeré, èmi nìkan a maa fi ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ mi máa ma fi ṣeré. Ìgbà míi, mo ṣì lè máa fi ohun ẹ̀rọ ayárabíàsá mi mo lè máa fi ṣeré.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? A! Mo fẹ́ràn láti máa jẹ òkèlè ní ọ̀sán. Nígbà tí mo bá wà nílé, ṣùgbọ́n tí mi ò bá sí nílé, bí ipàpanu ni mo máa ń jẹ ní ọ̀sán. Bí i ká ra gúgúrú, bí i ká rẹ́pa, bí i ká mú ẹlẹ́rìndòdò, bí i ká jẹ bisikíìtì, àwọn nǹkan ìpanu. Ṣùgbọ́n tó bá yí pé ilé ní mo wà, bí i òkèlè, bí i fùfú, bí i ẹ̀bà, bí i àmàlà pẹ̀lú ọbẹ̀ tó bá gbádùn.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ọjọ́ ìbí mi jẹ́ inú oṣù keje ọjọ́ kẹrin. Ni gbogbo inú oṣù keje ní ọjọ́ kẹrin ni mo máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Tí mo bá ti jí, màá jẹ, màá ṣe àdúrà sí Ọlọ́run pé mo dúpẹ́ ọdún tí mo ti lò, mo sì dúpẹ́ gbogbo ohun rere tó ti ṣe fún mi, mo sì tún dúpẹ́ ohun rere tí yóò tún ṣe fún mi ní àwọn ọdún tó kù tó po lẹ́yìn tí mo fẹ́ lò. Lẹ́yìn tí a bá ti ṣe idúpẹ́, ẹ̀mí gígùn àti àlàáfíà, a sì ṣe ìkóra ẹnu jọ fún àwọn tí ó bá wà ní agbègbè pè tọ́. A yayọ ọjọ́ ibí o, ẹ jẹun, ẹ mu ǹkan, ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ ọba àdániwáyé wí pé ọdún yi túnsọ̀ ju wa kẹ sí bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà pé ka ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. So mo máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi ni láti fi kó ẹnu àwọn ènìyàn jọ, láti fi dúpẹ́ àti láti se fi ẹ̀mí imore han.

Ṣé o ti ṣìnà rí? Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti má ṣe ṣìnà. Látara wípé mo jẹ́ oníbẹ̀rẹ̀, mo máa ń, mo má ń bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ dáadáa gẹ́gẹ́ bí àwọn Yorùbá ti máa ń sọ wípé "ẹni bá bẹ̀rẹ̀ ọ̀nà kò kì í ṣìnà". So Torí ìdí èyí, mo máa ń bẹ̀rẹ̀ ọ̀nà dáadáa. Lọ́wọ́ ọkùnrin ni o, lọ́wọ́ obìnrin ni o. Àgàgà tó ba tẹ́ wá jẹ́ ibi tí mi, mi ò de bẹ́ ri abí tó jẹ́ pé ibi tí mo ti dé tó ti pẹ́ gan-an, tọ́nà tí wa fẹ́ dàrú. Mo máa ń bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn tí mo bá bá láti má ṣe ṣìnà. Tí èèyàn bá kùnà láti má a bẹ̀rẹ̀ ọ̀nà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní iru ẹni bẹ́ẹ̀ yóò mọ ṣìnà. Láti fi dáhùn ìbẹ̀rẹ̀ tí ẹ bèrè "ṣé o ti ṣìnà rí?" bẹ́ẹ̀ ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Hmm, kí mo ṣe máa ṣètò owó iṣẹ́, iṣẹ́ tí màá bá gbé jáde yóò ti ní iye owó tí a gbé lè lórí. Tí ó ní sí wípé ìdúnadúrà lè wà lórí rẹ̀ náà o. Iye báyi ní ń gba, iye báyi ní ń fún ọ. Iye tí mo lágbára lorí bó ṣe mi náà gan. Iṣẹ́ tí mo bá fẹ́ ṣe tí mo bá rí pé owó tán gbé le ò tẹ́ mi lọ́rùn, mo lè ṣe ìdúnadúrà. Tán bá sì le fi ṣí, bí mo bá ṣe rí wípé mo lè ṣe, màá ṣe. Bí èmi ṣe máa ń ṣètò owó iṣẹ́, iṣẹ́ tí mo bá gbé kalẹ̀ fún èèyàn láti ṣe, màá ti wo iye, iye owó tí màá gbé lè lórí. Pé tọ́ iye iṣẹ́, iye bá ẹ́ ní fún ẹni tó bá ṣiṣẹ́ yìí. Ẹni tó bá sì wọ̀ fún, tó bá tẹ́ lọ́rùn, a jọ ṣiṣẹ́. Tí kò bá sì tẹ́ lọ́rùn, màá wá ẹlòmíràn tí yóò tẹ́ lọ́rùn.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Rárá o, èmi ò gun ọkọ̀ ojú omi rí o. Nítorí pé mo ní ẹ̀rù omi lára púpọ̀. Tí mo bá ń wò alàgbàálùgbù omi báyìí, ìṣe ni yóò dàbí pé omi náà ń pé mi. Se ni yóò dàbí pé mò fẹ́ ré sínú omi náà. Nítorí ìdí èyí, mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Mi sì lérò wípé bó yá mi le gun ọkọ̀ ojú omi. Àyàfi tó bá ká rangídá pé ó wá jẹ́ dandan dandan, mo gbọdọ̀ gun. Láàláì jẹ́ bẹ́ẹ̀, èmi ò rò pé mi yóò gun ọkọ̀ ojú omi. Láti fi dáhùn ìbéèrè, ṣe o ti gun ọkọ̀ ojú omi rí? N ò gun rí, n ò sì lérò pé n gun. Ẹ̀ ń bẹ O'lọ́un ń kí ń gun ọkọ̀ ojú omi.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun láti fi lè jẹ́ kí wọ́n túbọ̀ máa bá mi ṣòwò papọ̀. Rí, oníbàárà tí ó bá ti dúró, tí wọ́n ti wà pẹ̀lú èèyàn, àwọn èyàn sì rọrùn ju oníbàárà tuntun. Oníbàárà tuntun ṣẹ̀ṣẹ̀ jọ fẹ́ dówò pọ̀, kò tíì mọrú èèyàn tó jẹ́, kò tíì mọrú iṣẹ́ tí òn ṣe, kò tíì mọrú ìwà tó wà lọ́wọ́ rẹ̀. Torí ìdí èyí láti mú oníbàárà tuntun kó dúró ṣinṣin pẹ̀lú èèyàn kì í ṣe iṣẹ́ kékeré. Torí ìdí èyí, mo máa ń pe àwọn oníbàárà tuntun.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀mí gẹ́gẹ́ bí ẹni kan, mo nífẹ̀ẹ́ sí ẹ̀bùn tó jẹ́ wípé tí a bá fi fún yàn, bá bùn yàn, yóò jẹ́ ẹ̀bùn tí inú ẹni náà dùn sí jù tó sì dìde nǹkan tí ẹni náà nílò ní àsìkò náà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹni tí ebi ń pa, tẹ fun ní aṣọ, tẹ ra bàtà fún, sí bàtà ni yóò jẹ, sí aṣọ ni yóò jẹ. Orí ìdí èyí, èmi máa ń fẹ́ kó jẹ́ pé nǹkan tí màá fi ṣe ẹ̀bùn fún yàn yóò jẹ́ dede nǹkan tí ó nílò ní àsìkò náà. Láti fi dáhùn ìbéèrè rẹ, ẹ̀bùn tó wọ́pọ̀ jù tí mo máa ń fún yàn, kò ju owó lọ pẹ̀ tọ́, bá lagbàjà, gbà ye bá yì fi ra nǹkan tó bá wù ọ́, fi ṣe nǹkan tó bá wù ọ́. Irú ẹ̀bùn bá nì wọ́pọ̀ tí èmi máa ń fún yàn.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́ bẹ́ẹ̀ ni, mo máa ń fa, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ láti má ṣe jẹ́ kí eerá orin sì láti má ṣe jẹ́ kí ẹlòmíràn ó débẹ̀, láti má ṣe jẹ́ kí ohun, ohun tí ó lè ba fáìlì náà jẹ́ kó débẹ̀ àti pé láti jẹ́ kó rọrùn fún èmi oní ǹkan nígbà tí mo bá fẹ́ mu àti tí mo bá fẹ́ lo. Ibi tí mo bá fi sí gẹ́lẹ́ náà ni máa rọra lọ tí yóò jáde. Lórí ìdí èyí ni mo fi máa ń ṣe àpamọ́ gbogbo fáìlì mi dáadáa.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? À, ṣé, taba ni pa irọ́? Mo ní ìwà tó daa nígbà tí mo bá ń jẹun nítorí pé àwọn ẹ̀kọ́ tábìlì tí ó yẹ yekéyeké ni mo máa ń lò nígbà tí mo bá ń jẹun. Mi ò kí ń jẹun kí ń máa sọ̀rọ̀, àbí kí ń má tẹ́ ẹrọ ìbáraenisọ̀rọ̀, àbí kí ń máa ṣe nǹkan mí lórí tábìlì ìjẹun. Nígbà tí mo bá ń jẹun, mo máa ń fún, mo máa ń dojú kọ nǹkan tí mo ṣẹ tò je pé, ibẹ̀ ni mo máa ń pa gbogbo nǹkan pọ̀ sí.

Ṣé o máa ń sáré? Mo máa ń sáré. Mo rántí gbogbo ìgbà tí mo ṣì wà ní ilé ẹ̀kọ́ girama. Mo wà lára àwọn tó máa ń lọ ṣojú ilé ìwé mi ní ibi táa bá ti lọ ṣe eré ìdárayá gbogbo girama ní Liberty, ibi tí pápá ìṣeré tí wọ́n pè ní Liberty. Torí ìdí èyí, mo máa ń sáré dáadáa tí mo sì ní ìgbàgbọ́ pé ká ní pé mi ò fi sílẹ̀ tó jẹ́ pé mo ṣì gbajúmọ̀ dìsinyìí, ọ̀nà mi ó ti jìn lórí rẹ̀ gan-an.

Kí ni o máa ń se nígbà tí o bá dúró de nǹkan? A! Nígbà tí mo bá dúró de nǹkan, kò sí mí ní kò sí méjì. Gẹ́gẹ́ bí a ṣe fi kọ́ mi wípé ohun tí ó dára, ó ń fẹ́ àdúra. Ohun tí ó kú díẹ̀ katọ́ náà sì ń fẹ́ àdúra. Nígbà tí mo bá ń dúró de nǹkan, àdúra ni mo máa ń fi ti lẹ́yìn kí nǹkan náà kó tètè tẹ̀mí lọ́wọ́ kí ń má dúró ní àsán kí ń má fà koko rùn sùn. Nítorí ìdí èyí, nǹkan tí mo máa ń se nígbà tí mo bá ń dúró de nǹkan ni pé mo máa ń se àdúrà mo sì máa ń sísẹ́ tọ̀ bí màá se sàseyọrí lórí nǹkan náà àti bí màá se kẹsẹ́ járí. Nítorí àwọn bàbá wa gbọ́ wọn ní táa bá táa, títọ̀ la máa ń tọ̀. Lẹ́yìn ìgbà tí mo bá ti tá, in ní jókòó kalẹ̀ kí n má retí abọ́ rẹ. Mo máa ń tọ̀. Lẹ́yìn ìgbà tí mo bá sì ti fi àdúrà kin lẹ́yìn pé kí n se àseyọrí lórí nǹkan náà, ko rí bí mo se ń fẹ́ kí n sì gbé sí ayọ̀.

Ṣé o fẹ́ran oúnjẹ tó ní ata? Hmm. Àwọn Yorùbá bọ̀ wọ́n máa ń wí pé "ẹ́mí tí ò jẹ ata, ẹ̀mí yẹpẹrẹ ni", bó tí ẹ́ jẹ pé aṣọ di ọrọ̀ lásán ni yẹn. Kì í ṣe gbogbo ẹ̀mí ló ṣe fẹ́ran ata jíjẹ, ṣùgbọ́n nítèmi nítèmi o, mo fẹ́ran ata jíjẹ. Ọbẹ̀ àbí oúnjẹ tí ò bá ní ata, a máa rìn mí lọ́kàn, a sì má- yió dàbí rindọ̀ rindọ̀ lẹ́nu mi. Nítorí náà, mo mọ n jẹ ata dáadáa. Ọmọ Yorùbá ni mí, màá mọ ẹja ata. Láti fi dá ìbéèrè jẹ ìbéèrè, ṣe o fẹ́ran oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ran oúnjẹ tó ní ata.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? Tàba ní purọ tásí ni ṣèké, in wá láti ìdílé ọlọ́dẹ. Iran mi kan òṣìṣọdẹ rí. Nítorí ìdí èyí, n lọ sí ibi ìṣẹ́gun ọlọ́dẹ rí. N sì lọ síbi tí àwọn ọdẹ ti ń ṣe àpéjọ àbí àpérò rí tàbí àpèjẹ. Lẹ́yìn inú eré móhùnmáwòrán tí mo ti má ń rí àwọn ọlọ́dẹ bí wọ́n ṣe má ń ṣe nínú, tí wọ́n bá ń dẹ̀gbẹ́ àti bí wọ́n ṣe má ń ṣe àríyá láàárín ara wọn. Tí wọ́n má ń fi ìjálá sísun, tí wọ́n má ń fi dá ara wọn lára ya. Ìjálá eré ọdẹ, èrè mọ̀jé eré ọdẹ tí wọ́n má ń fi dá ara wọn lára ya. Torí ìdí èyí, mi ò lọ rí.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábáṣiṣẹ́po? Ohun tí mo máa ń ṣe tó tayọ ni wípé èmi ń fi àkókò iṣẹ́ falẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ won mọ́ ní pé ìgbà ara làá búra ẹni kan e bù sángo nigba ẹrun. Ìgbà tí ó bá yẹ iṣẹ́ ni mo máa ń ṣe iṣẹ́ mi ó fi iṣẹ́ falẹ̀. Mo sì máa ń ríi dájú wípé nǹkan tí wón bá pín àbí iṣẹ́ tí wón bá yàn sí ọ̀dọ̀ mi, mo ṣe dáradára, mo sì ṣe é tẹ́run. Iṣẹ́ tí ǹ bá ti ní ṣe dáadáa, mi wulẹ̀ ní dáwọ́lé torí ìdí èyí, mi ò fàkókò iṣẹ́ falẹ̀, mi sì ṣe iṣẹ́ àjàǹbá kú. Torí ẹ ni mo ṣe máa ń tayọ síra àwọn alábáṣiṣẹ́po mi.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? A lè sọ wípé ẹ̀ẹ̀kan lóṣù ni mo máa ń gé, torí mo jẹ́ ẹ̀dá tí irun rẹ máa ń tètè n wú àti irun orí ni o àti irun àgbọn ni o àti tàbíya ni o àti tàbẹ ni. Torí ìdí èyí, mi ò fàsíkò o. Mi ò já fìrà lórí rẹ, torí tí irun bá ti wù púpọ̀ jù lórí mi, ó máa ń fa ẹ̀fọ́rí. Nítorí ìdí èyí ni mo ṣe máa ń fa irun mi ní oṣooṣù láti má ṣe jẹ́ kí ó kún ikùn tí yóò fi máa ṣe ìpalára fún mi. Láti fi dáhùn ìbéèrè nígbà wo ni o máa ń gé irun rẹ? Oṣooṣù ni mo máa ń gé.

Ìgbà mélòó ni o máa ń sa yèwo ìmelì rẹ? À, lóòrèkóòrè ni o. Ìgbà mìíràn, mo máa ń sayèwo rẹ̀ ní àárọ̀ lọ́sàn-án lálẹ́ nírọ̀lẹ́ bí èmeẹrin ṣ'emáarùn. Àgàgà tí ó bá tie wá jẹ́ wípé mo n rẹ́ti àtẹ̀jíṣẹ́ láti, láti gbọ́ àbọ̀ àbí èsì iṣẹ́ tí mo ṣe àbí èsì àtẹ̀jíṣẹ́ tí mo fi ránṣẹ́. Torí ìdí èyí, ìgbà bi mẹ́ta, mẹ́rìn, márùn-ún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ niye ìgbà tí mo máa ń s'àyèwò ìmelì mi.

Báwo ni o ṣe máà ń kojú àsìkò ìparí isẹ́? Àsìkò ìparí isẹ́ jẹ́ àsìkò tí ọ̀pọ̀lọpọ̀ òsìsẹ́ máa ń, tí ọ̀pọ̀lọpọ̀ òsìsẹ́ máa ń dúnú sí ní gbogbo ìgbà nítorí pé àsìkò yìí gan an ni ilé máa ń, lílọ ilé tí máa ń wà lọ́kàn gbogbo òsìsẹ́. Àsìkò náà nínú òsìsẹ́ máa ń dùn pé àh! Oun ni pẹ́ lọ ilé. Lílọ ilé máà ń fà á sí ọkàn òsìsẹ́. Nítorí ìdí èyí, bí mo se máa ń kojú rẹ̀ pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ni láti fi sáré yanjú gbogbo iṣẹ́ tó bá wà ní orí tábìlì mi láti tètè máa lọ ilé.

Ìgbónájẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájẹ́jẹ́ irú yìí tí mo fẹ́ràn nínú yàrá mi ni ìgbónájẹ́jẹ́ tó máa ń wá láti ara ohun èlò tí ohun èlò iná nínú ilé àti ìgbónájẹ́jẹ́ tó máa ń wá láti ara àwọn ẹ̀rọ bí ẹ̀rọ ọlọṣọ àti àwọn ẹ̀rọ ìyókù. Oríṣiríṣi ẹ̀rọ ìgbónájẹ́jẹ́ ni ó máa ń wà nínú yàrá.

Ṣé owó tí ò ń gbà dára tó? Rárá o, owó tí mò ń gbà ò dára tó. Gẹ́gẹ́ bí a ti mọ wípé gbogbo ǹkan ti di ọ̀wọ́n gógó ní orílẹ̀ èdè báyìí, tí ó sì jẹ́ wípé owó kan ò tó ná mọ́. Yálà lórí jíjẹ ni, yálà lórí ohun èlò ilé ni, yálà lórí rìnrìn káàkiri láti ibì kan sí ibì kan. Gbogbo ohun tó rọ mọ́ ìnáwó pátápátá, gbogbo ẹ̀ lò ti wọ́n gógó, tí ó túnmọ̀ sí pé kò sí owó kan tó tó ná mọ́ ní àsìkò yìí. Láti wá dáhùn ìbéèrè "ṣé owó tí ò ń gbà dára tó?" kò tó rara.

Ṣé o mọ bí a ti ń yà àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń yà àwòrán. Mo lè lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti fi ya àwòrán. Bẹ́ẹ̀ ni, mo sì lè lo ẹ̀rọ ìyàwòrán gangan fúnra rẹ láti fi ya àwòrán. Oríṣìíríṣìí àwòrán ni èèyàn máa ń yà. Bẹ́ẹ̀ sì ni, oríṣìíríṣìí ìdí ni ó rọ̀mọ́ tí a fi ń ya àwòrán. Àwòrán láti fi dáhùn ìbéèrè tí ẹ béèrè. Ṣé o mọ bí a ti ń yà àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń yà àwòrán.